Mi ò kí ń ṣe yoga, torí pé mi ò mọ yoga mi o mọ̀ bá ti n ṣe mi ọ̀ dẹ̀ le rì ẹni. Ọ̀nà kan ti ṣé ìgbà kan gbígbé wa tó ṣe yoga, torí ọ̀pá tata sì mú wa wọlé láti ṣe yoga, mo ṣe yoga.

Àlàyé fún ọmọdé bí ó ṣe lè sọ okùn bàtà. Ọmọ to ba fẹ́ sọ okùn bàtà, bí o bá tì ní ìkun won, a máa mú loná méjì, a sì, áa lo pọ̀ mọ́ ara wọn nítorí pé ó máa ń dára fún ọmọ náà tí à sú. Ko ma baa ma nílò elomi láti baa so.

Ọ̀rẹ́ dáàbò bo ára re ni owó ẹ̀fan. Ó gbọ́dọ̀ ríi wí pé òun o sì ni ibi tí ẹ̀fan kò pọ̀ sí. Ó dẹ̀ tun le lo òògùn ẹ̀fan láti lé àwọn ẹ̀fan kúrò ní àyíká. Wàá dẹ si gbọdọ̀ ri bóyá ẹ̀fọn tún wà, o mọn tónítóní, kí ẹ̀fọn má baà máa ráyè.

Bi mo ṣe ń tọ́jú àwòrán mi wà ní pé kórí ẹ̀rọ ìléwọ́ fóònù ni àwòrán mi máa ń wà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n tí mọ́ bá ṣe ìtọ́jú rẹ̀, mo lè fi sí orí laptop àbí kí n fi sí inú Google Drive láti jẹ́ kí lè ri i ní ìgbà kiigbà.

Ìrẹsì tí a ń sè ni ó ní adùn gán, tó máa ń ní yàtọ̀ gan, ó máa ń ní adùn púpọ̀. Wọ́n máa ń fi oríṣiríṣi èròjà tí ó jẹ́ pé èèyàn lè má fisí i tó bá sè lásán ní nínú ilé, wọ́n máa ń fi sínú rẹ̀ kó lè dùn dáadáa.

Mo ṣé ń lo ìṣinmí, mo máa ń lo ìṣinmí ni, emi máa ń lo sinmi ní àsìkò tó ba rẹ́ mi, torí pé ó ṣe é ṣe ko je wipé èèyàn le máa dúró di àsìkò tó yí ò ń gba ìsinmi gangan lẹ́nu ṣé kò tó sinmi.

Láti ọjọ́ iwájú sí èní, ohun tí mo lè sọ ni wí pé ko rò wípé òún gbé ayé, ko rò kó yéé ronú nípa ọjọ́ iwájú àbí ohun tó ti ṣẹlẹ̀ ní àpọ̀jù, kó máa ronú nípa ibi tó wà.

Kí mo ṣe mọ̀ pé iṣẹ́ ti tó ni wípé máa rí pé ó ti rẹ̀ mí tí mo bá ríi pé mi ò ní okun àbí agbára láti ṣe iṣẹ́ tó pọ̀ mọ́, tí mo rí i wí pé iṣẹ́ yẹn o kò dúró lára mọ́, mo ti mọ̀ pé ó ti tó àṣikò láti kúrò láti lọ ọ́ sinmi nìyẹn.

Mi ò mọ̀ bí a ṣe ń pa ẹja torí mi ò tí ì gbìyànjú láti ṣe rí. Mí ìdẹ̀ tí sì ní àwùjọ, àwọn tó ń ṣe, àwọn eyan to n pa ẹja, mi o ti sì níbẹ̀. Àmọ mo tí pa, àbí mo ti rí bí tí wọ́n ti pa ẹja aro, ẹja arọ̀ ri.

Àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ni mo gbàgbọ́. Ìgbàgbọ́ ní àwọn nǹkan tí kò mọ̀, ìgbàgbọ́ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí pé èèyàn gbọdọ̀ mọ nǹkan tí ó ń gbàgbọ́ kó tó di pé ó gbàá gbọ́.

Ìgbà tí mo máa ń ṣàyẹ̀wò email mi kò ní òǹkà torí wí pé tí email bá wọlé sórí fóònù mi mo máa ń tètè ríi lójú ẹsẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹ múdẹ̀ máa ń lo, ẹ̀ yàtọ̀ si àwọn eléyìí to jẹ́ promotional email nìkan ni mi ò kí ń fi bẹ́ẹ̀ yẹ ó.

Ohun tí ó ń múnú mi dùn kódà ni ọjọ́ tí kò dára, òun ni Jésù Kristì. Tóò òun ní ó ń múnú mi dùn nígbà tí, tí gbogbo nǹkan bá ń dàbí ẹni pé kò lọ bó ṣe yẹ kó lọ. Mo ní oore-ọ̀fẹ́ láti ní ìdùnnú nítorí wípé Jésù ó wà pẹ̀lú mi.

Ìjọ ní àjọyọ̀. Ọjọ́ àjọyọ̀ jẹ́ ọjọ́ tí inú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń dùn, tí ayálégbé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa jó ìjo ayọ̀, ó dẹ̀ má ń dùn láti wo irú nǹkan yìí, ó má ń dùn gan láti wo irú nǹkan bẹ́ẹ̀.

Iṣẹ́ oko jẹ́ iṣẹ́ àwọn bàbá ńlá wa, ó sì jẹ́ iṣẹ́ tó jẹ pé kò lè kùtà nítorí wipé àwọn ǹkan tí wọ́n ń ṣe lóko jẹ́ ǹkan tí a máa nílò títí títí torí oúnjẹ ni ó ń jẹ́ sísè kókó sí ẹ̀dá.

Mi o rántí, boya mi ti gun ọkọ̀ ojú omi orí ṣùgbọ́n mi ọ ro pé mo ti gun ọkọ̀ ojú omi rí rarà nítorí pé ẹrù máa ń bá mi ti n bá wà ní àárín omi àbí àárín odò kò rọrùn fún mi láti wà nínú ọkọ ojú omi torí ẹrù máa bá mi gàn.

Ọkọ̀ akọ́kọ́ tàbí ọkọ̀ oko kòkó tàbí ọkọ̀ oko kòkó jẹ́ ohun tí ó ó tó kọ́mọ̀ ní àwọn ibì kan ní orílẹ̀ èdè Nàìjíríà. Ó sì ní owó lórí dáadáa tó jẹ́ wípé àwọn ènìyàn máa ń fi irú owó náà ní ọpẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà lára rẹ̀.

Aṣọ wíwẹ̀ biya ti a n pé ni towel, òun ni aṣọ tí a máa lo tí a bá ti lọ sí ilé ìwẹ̀ tá lọ wẹ̀, tá bá sì ti wẹ̀ tí a ti wẹ̀ tán, ao mu aṣọ yìí a fi núra, a fi gbo ara wa bí ká fi nú ara wa.

Ojú mi ní ó dára gan, ṣùgbọ́n ẹ ni ojú tó dára mo máa ń rí nǹkan dáadáa. È mi ni lò láti wọ gílàsì recommended láti máa rìnà nítorí wí pé ojú mi ṣe ó dára, mo le rí nǹkan tí ó wá lọ́nà jíjìn àti èyí tó wá so súmọ́.

Àwọn tí a jọ parí iṣẹ́ kan, àwọn tí a jọ ṣiṣẹ́, o jẹ́ iṣẹ́ tí gbogbo wa mọ̀ nípa rẹ̀. A dẹ̀ jọ ń sọ̀rọ̀ bí oríṣiríṣi ǹkan nípa ayé generally. So o jẹ́ kí iṣẹ́ yìí dùn?

Ii ojú ọjọ́ ṣe ń yí bí o ṣe ń yí ara padà. Kò ṣe ń tó ni ìgbà tí ojú ọjọ́ ń yí ṣùgbọ́n a máa rí bí o ṣe máa ń yí dietẹ láti aro di ọ̀sán láti ọ̀sán di ìrọ̀lẹ́ láti ìrọ̀lẹ́ di àṣálẹ́ ojú ọjọ́ má ń yí padà.

Ọ́hun ti ma so maa fún ọ̀dọ́ to n kó lọ sí ìlú ńlá, òun ní wipé kó rí i dájú pé ó ní ǹkan tí ó fẹ́ lọ ṣe ní ìlú yìí ki o tó lọ. Ko rí i dájú pé ó ní ọ̀kan láti lọ síbẹ̀ kìí ṣe pé torí peer pressure.

Ohun tí ó bí mi nínú gidigidi, ohun tó máa ń sábà tó lè bí mi nínú gidigidi ni wípé tí ènìyàn bá pa irú nkan tí mi ò ṣe mọ́ mi. Eleyi maa n bí mi nínú. Ó dẹ́ máa n dùn mi púpọ̀púpọ̀ torí mi ò kí ń fẹ́.

Àṣà síso ọ sísọ ọmọ lórúkọ ó jẹ́ ohun tí Yorùbá máa ń ṣe, tí ọmọ bá ti pé ọjọ́ mẹ́jọ, máa sọ orúkọ tí ọmọ náà yóò máa jẹ́, àwọn ìyá ọtí jọ láti wá sí ayẹyẹ yẹn, wọ́n á sì ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ fún ọmọ yẹn. Lẹ́yìn ẹ̀, àwọn èèyàn á jẹun.

Ìgbà tí mo fẹ́ rín ìrìn àjò fún iṣẹ́, ó ti ṣe díẹ̀. Ìrìn àjò ti mo n rin fún un iṣẹ́ kí i ṣe bí i pé mo kan lo láti ilé lọ sí ibi iṣẹ́ ni mi ò kí ń fi bẹ́ẹ̀ rin ìrìn àjò lọ sí, to fún iṣẹ́ lọ sí ibi mí tí yóò wá pẹ́ kintó débẹ̀.

Ṣé ìwọ máa fi ìdáàbòbò hàn sára? Ẹ̀, mo máa wù mí láti fi ìdáàbòbò sí ojú particularly mo máa ń fẹ́ lò ó sí ojú mi jùlọ. Ẹ̀, mi ì ni ìdáàbòbò yìí débi tí mo máa fi sí ara rárá rárá, só mi fẹ́ rà á.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ó ti pẹ́ tí mo ti rí dókítà torí pé miì kí ń ṣe àìsàn, so torí ẹ̀ mi ò kí n ní láti lọ rí dókítà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá dẹ̀ nílò rẹ̀, ó ní ẹni tí mo lè pè látibí báyìí.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ dúró ní ìdojúkọjú? Bẹ́ẹ̀ ni, mo lè dá ọkọ dúró ní ìdojúkọjú nítorí pé a máa ń ṣe bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí o bá ti dúró ní ẹ̀gbẹ́ títì tí o ti mọ ibi tó ń lọ, tí ọkọ̀ tó bá ti ń lọ sí ọ̀nà bẹ́ẹ̀, a na owọ́.

Àìmọye ìgbà ni mo ti ṣìnà rí, pàápa ìgbà tí mo wà ní omòde. Ṣùgbọ́n nígbà tí mo dàgbà náà, o ti ṣẹlẹ̀ bí eemejí tí mo ti ṣìnà. Mo tún ma ń gbìyànjú láti trace ọ̀nà mi padà sí ibi tí mo ti ń bọ̀, ṣùgbọ́n mi o tun láǹfàní láti rí ọ̀nà ó ní agbára gan.

Oríṣiríṣi aṣọ ni mo máa ń wọ̀. A máa ń wọ aṣọ ìbílẹ̀ mo de tun máa ń wọ aṣọ tí ó jẹ́ ti òyìnbó, iyen English dress. So mo máa ń wọ interchangeable dé ǹkan tí mo fẹ́ ṣe àbí ibi tí mo ń lọ. Bo bá ṣe rí, lo máa sọ irú aṣọ tí mo máa wọ̀.

Rírà ohun ṣe rí tẹ́lẹ̀, báwo ni o ṣe rí nísinsìnyí? Ohun ẹ́ má ṣe rà nǹkan tẹ́lẹ̀, ó ti yàtọ̀ sí ìsínyi torí pé, ọ̀nà tí a ń gbà ra nǹkan níìsín ó ti yípadà, a lè ra nǹkan lórí ẹ̀rọ ayélujára níìsín.

Ìgbà tí mo máa ń gé irun, kò ní àsìkò tí mo máa ń ṣe, ṣùgbọ́n mo máa ń ṣe nígbà tí ó bá ti jẹ́ pé irun yen ti kún dé ibi tí mo mọ̀ pé mo ní láti ṣe. Àbí ko jẹ́ ìgbà tí mo fẹ́ lọ sí ibi kan tí mo sì fẹ́

Pe bi ẹnìkan ṣe nkọ iṣẹ́ tí ó mọ̀, iṣẹ́ tí, tí ó mọ̀, tí ó mọ̀. Iṣẹ́ tí eeyan o bá mọ̀, ó máa wá ẹni tí ó mọ̀ án. To bá ṣi tí ri ẹni tó mọ̀, o de le jẹ́ pé course ni wá take lorie ní orí ẹ̀rọ ayélujára náà.

Màá mi ò kí ń fí túrà rí torí mi ò fẹ́ràn láti máa lo túràri níbi tí mo bá wà níbi tí àwọn òbí mi ń túràrí rara rara mi ò kí ń fẹ́ gbọ̀. Ó jẹ́ ǹkan tó máa ń ṣe àjoji sí mi tí mo bá rí àwọn ènìyàn tó ń fi túràrí.

Serí tẹ́lẹ̀, orí ni gbígbé wọn máa ń jáde síta láti lọ ṣeré. Wọ́n máa ń bára wọn ṣeré oríṣiríṣi eré ló wà tí àwọn ọmọdé jọ máa ń ṣe ṣùgbọ́n báyìí, àwọn ọmọdé ò fi bẹ́ẹ̀ ṣeré níta, máa ń bára wọn ṣeré kálukú wà nínú ibi kan, tẹlifíṣàn wa ni oríṣiríṣi.

Ti iṣẹ́ ba pọ̀, àwọn iṣẹ́ tó bá ṣe koko tó ṣe pàtàkì jù, ohun ni mo kóko máa ṣe kí ó bà le jẹ́ pé àwọn iṣẹ́ tí ò fi bẹ́ẹ̀ le tí ó dẹ̀ ṣe pàtàkì jù ló máa ku nígbà tí n bá ṣe tán. Ma dẹ̀ lè tètè ṣe àwọn yẹn papaapa ní ẹ̀kan náà.

Èmi ò ń fi bẹ́ẹ̀ lo ẹ̀rọ ìrànwọ́ o. Miì tíì lò ó rí, ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ pé màá nílò rẹ̀ ní ìgbà míì. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò lo ẹ̀rọ yìí rárá láti ṣe nǹkan kan.

Sọ fún wa nípa iṣẹ́ ikonileko? Iṣẹ́ ikonileko jẹ́ ọ̀nà láti fún-- eyii ìmọ̀ tí a ní fún èlò míì. O de má ń. Ó máa ń le díẹ̀ náà láti ṣe ìrètí, ṣùgbọ́n gbogbo èèyàn ló lè ṣe é. Tó bá ti mọ̀ nǹkan, o lè kọ́ ẹlòmíì.

Nígbà tí òjò bá ń rọ̀, mo máa ń ṣe àwọn ǹkan bíi kí ń wà nínú ilé, mi ò ki n fi bẹ́ẹ̀ jáde nínú òjò. Máa dúró sínú ilé láti máa gba ategun yẹn, màá dẹ̀ rì pé mi ò fi bẹ́ẹ̀ jáde ní àsìkò tí òjò bá ń rọ̀ ṣe.

Nígbà wo lo má ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ìgbà tí mo bá nílò rẹ ni mo máa rà á, tí mo bá ti rí wípé eléyìí tí mò ń lo, kò lè ṣe iṣẹ́ tí oyẹ kí n ṣe, tí mo dẹ̀ ni àǹfààní láti ni owo lọwọ ti maa fi ra, mo máa ra ẹ̀rọ ayárabíàṣá náà.

Bí o ṣe ń kọ́ àwọn àgbà ní nìló fóònù, àwọn àgbàlagbà? Ìwọ̀n ba nǹkan ni nǹkan tí wọ́n fẹ ṣe lórí fóònù, ọ̀pọ̀lọpọ̀ wọn, wọ́n kàn fẹ fi fóònù máa pè àbí láti máa gbọ́ orin, so wọ́n ọ̀n kìí n fi bẹ́ẹ̀ lè ṣ-- kọ̀

Ṣé o máa ń wọ aago ọwọ? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aago, aago ọwọ́ dáadáa. Mo fẹ́ràn àwọn aago torí ó máa ń fi kún bí ẹyàn bá ṣe múra. Ó máa ń fi kún dressing ẹ̀yàn dáadáa ni. So aago ọwọ́ ṣe pàtàkì gan.

Se o fẹ́ràn jiyàn? Mi fẹ́ràn láti jiyàn torí ìgbà mií ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo le ní opinion tó yàtọ̀ sí ti ẹlòmíì, so o máa ń jẹ́ ǹkan tó dáa láti jọ sọ̀rọ̀ papọ̀ láti wà ní ìbi kan náà.

Bẹ́ẹ̀ni ó ṣe tọ́jú ojú nígbà tí ọgbọ́n ń ṣiṣẹ́ pẹ́, tí ń bá ṣiṣẹ́ pẹ́, tí ń bá ti ṣù, tí mo pa òdodo, ó máa ń jẹ́ ọ̀nà láti tọ́jú ojú mi kí ó sì mú kí ọ̀ ọ́ ojú yẹn kó ṣi mi, pàápàá tọ́ka pé oò ojú yẹn bá nílò ìsinmi dáadáa láti fi ṣẹ́

Ìgbà mélòó ni o máa n lo fóònù rẹ ní ojoojúmọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́. Ṣùgbọ́n mo ń gbìyànjú láti dé lílò fóònù yíì kù kí ó báà má ba affect àwọn nǹkan mìíràn tí mò ń ṣe ní inú ayé mi.

Àkókò ìkórè jẹ́ àkókò tí àwọn èèyàn máa ń ṣe àjọyọ̀ ìpéjọ́, tó jẹ́ pé wọ́n á ṣe oúnjẹ fún gbogbo ènìyàn tó bá wá sí ìkórè, tóúnjẹ máa ń pọ̀ fún wọn láti jẹ. Òun ni mo máa ń fẹ́ràn àsìkò yìí torí, ó máa ń jẹ́ kí àwọn ènìyàn wà papọ̀ kí wọ́n dẹ̀ ṣe eré papọ̀.

Ilé ìwẹ̀ de ọjà tí ó súnmọ́ láti ilé mi dé ọjà tó súnmọ́ tí n bá fi jáde nínú ilé mi bọ́ sí ìta títí ìta gbangba, màá rí ọ̀nà tó lọ sí ọ̀nà iwájú tí n bá ti tọ ọ̀nà yẹn lọ ibi ọjà yẹn ni ọ̀nà yẹn já sí.

Kò ì tí se dí ẹ̀ tí mo kẹ́yìń pàdé àwọn ọ̀rẹ́ mi torí wipé ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti ń ṣe ǹkan tó yàtọ̀ sí ohun tí mò ń ṣe, tí wọ́n ti wà nínú ìhùn tó ti yàtọ̀ sí ohun tí mo wà. So, láìpẹ́, sábà máa n pàdé. O le di e láti pàdé won.

Oúnjẹ tí mo rántí fún ìgbà pípẹ́, mo rántí ìgbà tí mo jẹ pizza, kì í ṣe pé mo rántí rẹ̀ fún ìgbà pípẹ́ ṣùgbọ́n, ó ṣà jẹ́ ìkan nínú àwọn oúnjẹ tí mi ò kí ń sábà jẹ, só torí ẹ́ mo máa ń rántí pé mo jẹ.

Báwo ni ẹ̀rọ tuntun ṣe yí iṣẹ́ tí o mọ̀ padà? Ẹ̀rọ tuntun yí iṣẹ́ tí mo mọ̀ padà ní oríṣiríṣi ọ̀nà. Lóòótọ́ iṣẹ́ náà ṣì wà, ṣùgbọ́n ó ti yàtọ̀ sí bí ó ṣe rí tẹ́lẹ̀. So, mo nílò láti tún kọ́ ẹ̀kọ́ síi láti le ríi ńpé mo lè ṣeé.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára. Bí mo ṣe máa ń ríi dájú pé ọjà mi dára ni pé mo máa ń yẹ̀ ẹ́ wò dáadáa tí n bá lọ ràá níbi tí mo ti ń ra ọjà. Láti ri wípé ilé tí ó quality ni wọ́n tà fún mi. So, tí n bá ti ri ṣe bẹ́ẹ̀, aá ri wípé ọjà yẹn ṣe, ó dára dáadáa. So torí ẹ̀, mo máa ń ràá níbi tí mo ti mọ̀ pé wọ́n ń tọjà tó dáa.

Kò sí ǹkan tí mi ò kì n ra. Àwọn ǹkan bì, ka sọ́ wípé ounkan tí à ń pè ní pure water. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀, à ra pure water ní five náírà, ni báyìí, ò tí dì fifty náírà. A ra ní ọdún mẹ́wà sẹ́yìn ni a de ń ra.

Bí èèyàn ṣe ń dàgbà, ó ń yí padà torí pé ó ń kẹ́ẹ̀kọ́ sí i lójoojúmọ́. Kò sí bí èèyàn ṣe ń dàgbà tí ìmọ̀ àti òye rẹ̀ náà ò ní máa dàgbà sókè sí i. So mo ní ìgbàgbọ́ pé bí èèyàn bá tí ń dàgbà bẹ́ẹ̀ náà ni yóò mọ yípadà torí kì í ṣe ọgbọ́n tó ń lò tẹ́lẹ̀ náà ni ó máa ń lò nígbà tó bá dàgbà.

Sọ fún wa ní bí tí o tí ń gbọ́ ìròyìn ojú ọjọ́, ibi tí mo ti ń gbọ́ ìròyìn ojú ọjọ́, ìwé weather forecast ọ̀pọ̀lọpọ̀ ìgbà Google lo máa ń gbé wá fún mi ní fóòmù mi tí n bá ti tan data tí máa fi mọ̀ bí ojú ójọ́ ṣe fẹ́ rí, ṣùgbọ́n lọ̀pọ̀lọpọ̀ ìgbà náà mi ò kí n ṣe dédé nǹkan tó máa ṣẹlẹ̀.

Mo ti kọ́ ẹ̀kọ́ láti máa ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ehn, ara ìdí táyà ni a fi jẹ́ èèyàn láàrín wọn torí pé àṣíse wà lára ẹniti a le ṣe gẹ́gẹ́ bí èèyàn, a le, a le perfect láti máa ṣe gbogbo nkan ní ètò lètò.

Mo máa ń lò ju òtítọ́ àwọn sócial media àpp lẹ́yìn ìgbà tó bá jẹ́ wípé mo ní special need fún àpp kan ni mo máa ń tún ló máa ń yí padà. Ṣùgbọ́n àwọn àpp kan wà tí ó jẹ́ pé mo máa sábà lò ní ojoojúmọ́.

Nítorí orin tó le yin Ọlọ́run mi lógo, èmi náà dẹ̀ jẹ́ èèyàn tí ó fẹ́ láti máa yin Olúwa lógo, so, torí ẹ̀ ni mo ṣe fẹ́ràn gospel dáradára, ma si fẹ́ máa gbọ́ ọ ní gbogbo ìgbà pátápátá.

Mo mọ̀ pé ohun tí ó, tí wọ́n ń tò sí rírà, ohun tí wọ́n ń tò sí rírà òkè, mo máa ń mọ ohun tí wọ́n ń tò sí rírà wípé torí mo máa ń wá sí, a ti rí pé ọlọ́jà ni ọ̀nà ilé tí wọn láti ti pọ̀ sí iwájú ọjà, wàá mọ̀ pé ó ń ta ní, tó bá ti wá gẹ́ pé ọjà ni.

Pẹ̀lú àwọn tí ń yí padà leni torí wí pé àwọn oun kan kan tí mo rí tí mi o bá mo tẹ́lẹ̀ o ti wan be bí prenuptial side ti wọ́n máa ṣe ní inú court láti rí wí pé tí woń bá pín yá kò ní àffect i wọn.

Mo máa ń rà èwù lórí ẹ̀rọ ayélujára. Mo ti ní àwọn ibi tí mo ti máa ń ra àwọn nǹkan lórí ẹ̀rọ ayélujára tí mo máa ń lọ síbẹ̀ tí màá ti rìnú láti ra nǹkan. Kí n bá ti dé ibẹ̀, màá wá nǹkan tí mo fẹ́ rà tí n bá sì ti rí, màá wo oye owo e, màá wo àwọn miin tojo ma si ra e lè tí mo bá le rí i dára.

Orúkọ inágijẹ, orúkọ inágijẹ ni orúkọ tí àwọn ènìyàn máa ń pè eeyan to yàtọ̀ si orúkọ tí ènìyàn yí jẹ́. So fún ní orúkọ tí ó máa fún ún. Bẹ́ẹ̀ ni mo ní orúkọ iná jíjẹ, óún dè máa ń fún ra mi ni mo kọrin orúkọ yìí tí mo ṣe fún ra mi, àwọn ènìyàn máa ń pè mí bẹ́ẹ̀.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi, òun ni yàrá tí mò ń sùn torí bẹ́ẹ̀dì mi wà níbẹ̀. Mo mọ̀ pé tí n bá ti dé ibẹ̀, mo lè sùn lásìkò to bá wù mí. Mo dẹ̀ máa ń sùn ní inú yàrá mi ní gbogbo ìgbà. So bí ó ti fẹ́ràn rẹ̀ dáadáa.

Lẹ́yìn tí mo bá wẹ tán. Bẹ́ẹ̀ ni mo máa ń fi ìpara ṣàrà. Mo fẹ́ràn láti máa para. Mo ní ìpara tó, tó ní òórùn dídùn, tí ó jẹ́ wi pé ó jẹ́ ìpara tí ó máa ń jẹ́ kí àwọ̀ dán sí dáadáa. So ìpara dáadáa ni.

Mo kẹ́yìn kọ́ ǹkan tuntun níbi iṣẹ́. Mo máa ń kọ́ nǹkan tuntun níbi iṣẹ́, ìgbà míì gan láì mọ̀, mo lè má mọ̀ pé mo ti kọ́ nǹkan tuntun. Ìgbà méjì kí èmi bá àwọn alábàáṣiṣẹ́ pọ̀ gbé sọ̀rọ̀, mo máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ǹkan lára wọn, ẹ́, ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí ó lè máa wù mí pé.

Ìtàn ìdílé tí à ń sọ léra léra títí dé òpin ló ni ìtàn bí wọ́n ṣe tẹ̀dó sí ìlú yìí, ìyen ni wípé bí wọ́n ṣe wá láti ìlú tí wọ́n wà, tí wọ́n sì wá tẹ̀dó sí inú ìlú tá a wà lọ́wọ́ lọ́wọ́ báyìí, ìtàn dáadáa sì ni, tó sọ orí mọ̀.

Ojo ti mo fẹ́ràn ju inú ọ̀sẹ̀? Ojoojúmọ́ ni mo fẹ́ràn, kò sì ọjọ́ kan tí mi ò fẹ́ran gbogbo ọjọ́ ọjọ́ tuntun mi, nítorí ẹ, mo te rí sì gbogbo ọjọ́ pátápátá mo ti fẹ́ràn. Ọjọ́ kan pàtó tí mo wá fẹ́ran ni ọjọ́ ìsinmi torí pé mo máa sinmi mo de máa nlọ sí ilé ìjọsìn.

Kí ni gbígba àlejò dáadáa tí wọ́n sùn? Ẹni tí yóò bá fẹ́ gbàgbé àlejò dáadáa ni wípé òun yóò gbọdọ̀ rántí ìlànà ojú ọ̀rọ̀ kí ó máa fún un àtàbí kí ó mú inú rẹ̀ dùn tí ó bẹ́ẹ̀ kí ó máa rántí ìmùlẹ̀ tòun yá sí ọ̀jọ̀ wọn. Ṣé èèyàn gbọdọ̀ satisfy àlejò wọn kí ó lè rí pé ìwà wa work out?

Àwọn ọmọdé ń kọ́ lóòdọ́ wà. Àwọn ọmọdé ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ yàrá nínú ìwà tá ń rí yàtọ̀ sí bí a ti ń bá wọn sọ̀rọ̀ tá n gbà won niyan jù. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń wo ìwà gẹ́gẹ́ bí àri kọ́ ṣe tí a sì gbọdọ̀ má wùwá dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Mo máa ń lọ sí ilé ìkàwé ní Èkó. Nígbà tí n bá ní ìwé tí mo fẹ́ kà tí mo ní ní exam tí mo fẹ́ ṣe. Só mo máa n lọ láti lọ tún ìmọ̀ mi ṣe áti láti ka ìwé sí dáadáa. Mo sì máa n lọ, mo máa n lọ sí ilé ìkàwé láti yáwé náà.

Àdúgbò tí ọ́n ń gbé. Ibi tí mọ́ ń gbé jẹ́ ibi tí ó dára tí àwọn ènìyàn ibẹ̀ de máa ń ní ìfẹ́ ara wọn. Àdúgbò mi na, o jẹ́ àdúgbò tí àwọn èèyàn tí ní ìfẹ́ ara wọn, ti a de jọ ń ṣiṣẹ́ papọ̀ kí àdúgbò yẹn lè gbòrò kó de di àdúgbò gidi daada.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ àbí àpò owó mi? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì wà nbẹ̀, mo dẹ̀ máa ń, torí ẹ̀ ló jẹ́ kí ń máa keep ẹ̀, kí n máa fi pamọ́. Ó ti sí ibi tí ó jẹ́ pé owó àwọn ènìyàn ti lè tẹ̀ ẹ́ tí ò fi ní sọnù lọ́wọ́ àwọn jọdí, mo bá lò ẹ̀bùn lọ.

Mo kẹ́yìn lọ sí ọjà mi ìgbà tí mo lọ ra ǹkan tó ṣe pàtàkì, mo ra bàtà, aṣọ àti àwọn nǹkan tí mo nílò fún àsìkò náà. So ọjà yí o jẹ́ ibi tí ó dùn láti lọ torí pé wàá ni àǹfààní láti ná ọjà lọ́wọ́ àwọn ènìyàn tó pọ̀, wàá dẹ̀ mú eléyìí tó bá wù ọ́ nígbà tó bá lọ ọjà náà.

Means of transportation yẹn ma less, so bí ti èèyàn bá ń traveli ń siyin, tó bá ń fi ní ọkọ̀ ojú mi máa ń wá ń be, tí o lò owó jù àwọn ǹkan míì lọ.

Mo nífẹ̀ẹ́ ìgbà àkọ́kọ́ tí mo rí owó tirẹ̀. Ẹ̀. Ìgbà tí wọ́n kọ́rí owó tèmi, inú mi dùn nítorí mo mọ pé ẹ̀mí inú mi ṣiṣẹ́ fún owó, mo jẹ ìwé owó náà gbà. Ó jẹ́ ǹkan tó dùn mí nínú gidi gan. Mo sì dóná mọyì ọmọ owó, mọ̀ná owó nínú ọ̀nà tó dá.

Ètè òde níbi ìlàkòkò ko la ojú re sile o wò bí àyíká ṣe ń lọ kó tó di wípé máa gbé ìgbésẹ̀ kó kọ́kọ́ mọ bí gbogbo ǹkan ṣe rí níbi tí ó wà yìí kó ní kó mọ̀

A ò lè máa rí kí àwọn ènìyàn, mo máa kí àwọn ènìyàn nípa bíbọ̀ wo pẹ̀lú, won ní gbá mi, ó níṣe pẹ̀lú bí ẹni bá ṣe jẹ tó bá jẹ́ ọ̀dọ̀, mo lè kí i ní ọ̀nà tó bá máa ń kí ará wa gẹ́gẹ́ bí ọ̀tọ̀, àmo to bá jẹ́ àgbàlagbà náà, a lè tẹ̀ orí bá fún irú àwọn ènìyàn bẹ́.

Mo fẹ́ràn ju, ní ìgbà tí mo fẹ́ràn ju eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, mo fẹ́ràn láti máa ṣe, mo dẹ̀ fẹ́ràn láti tún máa wò ó tí mo bá ń gbà á, torí mo ní ìfẹ́ sí eré bọ́ọ̀lù gidi gan ni, màá máa dùn mí tí mo bá ń gbá á, mo dẹ̀ n fẹ́ràn láti máa ṣọ pọ́ọ̀tì e.

Ní àkókò tí èmi máa ń gbé ní àkókò, mo ti sọ di culture ní ìsìn mi láti máa ṣe bẹ́ẹ̀. Èyí tó dá yọ pé ó ṣe kókó fún mi láti wá, mo ti gbìyànjú láti kọ́ ti bí tàbí ti pé kí n máa débẹ̀ kótó di pé àsìkò tí a fẹ́rẹ̀ẹ́ ṣe nǹkan.

Eh, se chewing gum ni àbí nǹkan mí ò lè un sọ. To bá jẹ́ pé chewing gum ni mo kòrira rẹ̀ mi ò kí n jẹ́, torí ó máa ń ba eyín jẹ́. Ǹǹkan tí ǹkan tó bá jẹ́ ti lè jẹ́ wípé ó ní effect tí ò dá lára mi, mi ò kí ń fẹ́ ṣe. Mo fẹ́ran ara mi gan.

Lẹ́yìn ọmọ ṣíṣe wọ́n gbọ́, wọ́n mọ ṣíṣe wọn, ohun ta ta tí pé lè máa ń fẹ́ kí wọ́n produce the best result. So tí mo bá rí pé òṣìṣẹ́ kan ó, ó, ó gùn ní ipa kan, màá fún sí ipa yẹn kí ó le ṣiṣẹ́ níbẹ̀, kí ó dáhùn máa fún.

Àwọn àmì tí ó wà lábẹ́ àtíló orí letter, àwọn àmì tó wà láyé orí letter yẹn, address ni àwọn oko máa ń kọ sí orí letter, then signature ni wọ́n máa ń pa orí letter, signature ẹni tó kọ letter yẹn ni fún mi, eh, ẹni yẹn láti jẹ́ kí wọ́n mọ̀ pé mo kọ.

Nípa dàlújú rẹ̀, ìdí tí ó yí padà lójú òun nì kó láìpẹ́ bí mo wà báyìí, ó ti yí padà gan, ehn, ní oríta, oríta ibi tí a ti ń wọkọ̀. Gbogbo ibẹ̀ ni ó ti gba a tó ṣe ní àìpé ọjọ́ tó jẹ́ pé ó ti wá yàtọ̀ lójú sí bí a ti mọ̀ tẹ́lẹ̀.

Ọmọdé ti o fe sun, ọmọdé tio ba sun ama n kọrin fún nígbà miin tó bá jẹ́ ọmọ kékeré, a máa máa ń fi ọwọ́, a máa fi ọwọ́ sé tí ohun yi á fi wá, a dẹ̀ máa kọ ohun sí létí, ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ni ó sùn tá bá ṣe eléyìí.

Ẹni tí mo rántí, ẹni tí mo rántí jù ó ni ẹnìkan tí ó jẹ́ ẹni tó, tó ṣe kókó sí ọkàn mi, tó súnmọ́ ọkàn mi gan-an. Mo maa n rántí ẹni yìí ní ìgbà gbogbo. Ehn, mo dẹ̀ ma ronu ni pa e.

Mo máa ń lọ sí ile ìwòsàn láti àìsàn ba se mí. Ti nǹkan kan kò bá ṣe mí ni mo fi lọ sí ile ìwòsàn láti lọ ṣe check up àti láti lọ yẹ ara mi wò torí kí ló wù mí mo fẹ́ yẹ ara mi wò fún lotona kò dára, ṣùgbọ́n ni mo ti ń ṣe ìmúnisá.

Ọba ìta ọjà ní àsálẹ́, ìta ọjà lásálẹ̀. O je nkan ti o maa n ṣẹlẹ̀ ni agbègbè ti mo wa dáadáa nítorí wípé ibí mo wa je commercial hub. Ṣo, àwọn eyan maa n tajà ní àsálẹ́ fún àwọn tí wọ́n máa ń dé ní àsálẹ́, náà sì ilé.

Èrò wọ́n padà, mo máa ń yí èrò mi padà tí ń bá rí ẹni tí ó ní èrò tí ó dára jù èrò mi lọ tí mo dẹ̀ ríi. So torí ẹ̀ ni mo fi máa ń jiyàn láti ríi pé mo gbọ́ èrò ẹlòmíì láti mọ̀ bóyá ibi tí mo dúró sí náà ó sì dára.

Iṣẹ́ ọwọ́ tó tí wọ́n ń ṣe ní agbègbè mi lóríṣiríṣi. Gbogbo ìṣẹ́ pata mọ́n ń ṣe, eh, àwọn èbúté ń ṣiṣẹ́, owó àdúrà gbọdọ̀ wọ́n rí owó dáadáa nínú ìṣe tí wọ́n ń ṣe nínú ọkọ̀ ìyèpẹ̀.

Àwọn ìbílẹ̀ tí a ń ṣe, iṣẹ́ ọwọ́ ìbílẹ̀ tí a ń ṣe ní ìgbà yìí ó jẹ́ àwọn iṣẹ́ tí àwọn baba ǹlá wa náà ti ṣe, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló wà. Àwọn bí àgbẹ̀dẹ, bíi iṣẹ́ àgbẹ̀, bíi iṣẹ́ ọdẹ tó sì jẹ́ iṣẹ́ gidi.

Ó yí padà pẹ̀lú ọdún, ọ̀rẹ́. Ọ̀rẹ́ ṣí padà láti ọdún sí ọdún ni ní ọ̀tọ̀ọ̀tọ̀ kì ń ṣe pé wípé àwọn ọ̀rẹ́ tí wá tẹ́lẹ̀ máa ti lọ síbẹ̀, eh torí bí a ṣe ń dàgbà sí tí à ń lọ sí ibi oríṣiríṣi, àwọn míì ọ̀rẹ́ ti tàn.

Kin tó lọ̀ṣun, kí n tó lọ̀ṣun, mo máa ń lajú mi sílẹ̀. Mo dè máa ń ka àwọn nǹkan tí o máa ye kin ka, mo dè tún máa bá àwọn èyan ṣòrò náà sọ̀rọ̀ náà kí n tó lọ̀ṣun. So torí pé ọkàn, mo dè tún máa ń fi ọkàn mi sí ibi tí mo lọ.

Ó dára nígbà tí mo bá ń jẹun. Ah! Mi ò lè sọ pe mo niwa tí ó dára tó nígbà tí mo bá ń jẹun. Ó dá, ó dàbí èni wipé moní àìpẹ́ ọjọ́, ọjọ́ ọtí ò tí pẹ́ ní mo sì ń rí. Ìjẹun tí mo wá sọ̀rọ̀, tó jẹ́ pé nǹkan á gbé mi.

Mo kẹ́yìn sunkún, ah, eléyìí ò tíì pẹ́ torí pé láìpẹ́ ẹnìkan tí ó ṣe pàtàkì gan tí mo ṣì fẹ́ràn gan ó kú. So ìgbà tí mo lọ síbi ayẹyẹ òkú ẹni yẹn ìkan nínú àwọn ẹbí mo sunkún o láìpẹ́.

Ìkòkò amọ̀, mo si see dáadáa dáadáa nígbà tí mo wa á ní kékeré. Ẹ o jẹ́ nǹkan tí ó dùn láti sè, ó dẹ máa ń gba akòkó náà ṣùgbọ́n ti eyan ba ṣe dáadáa, ó fẹ́ dára ju àwọn ìkòkò tán ló ní òde òní lọ gan-an méṣàn.

Ti o mọ dáadáa, ojú ẹni tí mo mọ dáadáa. Báwo ni mo se salaye aláye ojú èèyàn yìí. Ojú ẹni yen, ó ń jẹ ojú tio pupa, ó de ṣé ó ń ṣe ohun tí a ń pè ní dreadlock. Obìnrin ni.

Kọ́ ni ní ìṣàkóso owó ni o jẹ́. A ó jẹ́ kókó wo láti kọ́ni ní ìṣàkóso owó torí, hmm ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà ni ó jẹ́ pé wọ́n ti ní owó tí wọ́n á lówó mọ́. So ká ni wọn mọ bí wọ́n ṣe ń ṣe ìṣàkóso owó wọn ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò bá sí jẹ́ pé tán lówó dé ni.

A kójú àwọn ìṣòro níbi iṣẹ́. Àwọn ìṣòro níbi iṣẹ́, mo máa kójú ẹ nípa mímọ ohun tí mo lè ṣe. Difference ti pé jẹ́ pé ó máa mú kí ẹ́ ìṣòro kò kúrò ní ojú mi, ṣo mó máa gbinyanju.

Ẹni pa lórí rẹ̀ gidigidi. Àwọn ènìyàn tó nípa lórí mi wọ́n pọ̀. Àwọn tó súnmọ́ mi juṣá, àwọn ló nípa jù lórí mi. Bí i àwọn òbí, ẹhe, àwọn parents mi, bàbá àti ìyá mi. Wọ́n nípa púpọ̀ lórí ayé mi àti ẹni tí mo jẹ́.

Mo fẹ́ràn láti rín nìnù àtẹ̀gùn nitoripe àtegun máa ń jẹ́ kí, kí mi dáadáa. Ó dà máa ń fún mi ní agbára láti tún wà ní àlàáfíà torí tí àtẹ̀gun bá ti wà lórí mi.

Gan-an ni agbègbè mí ti o jẹ pe gbogbo bo, ó tún á ní í ṣe pẹ̀lú bi ojo yẹn bá ṣe ń fi agbára rọ̀ ìgbà ní. Tí o bá jẹ ojo wẹ́liwẹ́li pé ojo kékeré kò ní dún púpọ̀, àmọ́ tí o bá jẹ ojo tón fẹ atẹ́gùn, ó máa ma dún gidigan ni. A máa ní láti ti ilẹ̀kùn.

Iṣẹ́ aránaṣọ, iṣẹ́ aránṣọ jẹ́ iṣẹ́ tó dára. Mo ní ọ̀rẹ́ tó ń ṣiṣẹ́ yí torí pé iṣẹ́ yí ò dẹ̀ lè kútà. Ó jẹ́ iṣẹ́ tó jẹ́ wípé ó máa ń wà ní gbogbo ìgbà ní torí kò sígbà táwọn èèyàn ò ní rán aṣọ nígbà ọdún.

Má fé dáhùn fóònù níbi iṣẹ́, tí n bá fẹ dáhùn fóònù níbi iṣẹ́ máa tó rò ààyè lọ́wọ́ àwọn ọ̀gá láti rí wí pé nǹkan yìí ò affect iṣẹ́ mi. So àsìkò yìí ni mo màá n ṣáré dáhùn fóònù en ní ibi iṣẹ́ tó bá jẹ́ ẹni tó wà important sàá.

Mo fẹ́ràn owó. Kò sí particular nǹkan tí mo fẹ́ràn. So miì ni preference so mo máa ń fẹ́ràn láti lo ìbọ̀sẹ̀. Eh, mi ò dẹ̀ kí n lo ankle torí tí bá lo ankle socks, àwọn èèyàn gan-an ò tiẹ̀ ní rína ríi rárá. So ilé tó long mo máa ń lò.

Ní ayé àtijọ́ tí mo ti rí, ayé àtijọ́ tí mo ti rí, a ó jẹ́ ilé alámọ̀ tí ó jẹ́ amọ ní wọ́n fi kọ. Àwọn ilé yìí ìdẹ́ strong, Ọlọ́run nìkan lo mọ iyé ọjọ́ tí wọn ti lo lórí èpè, ìgbà tó jẹ́ wipé wọ́n sì dúró karan karan, àwọn ilé yìí, wọn dùn wo loju náà.

Mo ní ojú mi máa we will be fine o, a máa wa alright. Mo l'èyàn ká nínú ìdílé mi tó máa ń sọ bẹ́ẹ̀, a máa wa alright. Mo sì ní ẹní tó máa ń sọ pé gbogbo gbò ó dijà. Mo l'ẹn to maa n sọ "Bisọla!"

Mo gba àwọn ímeelì àìwúlò, bẹ́ẹ̀ ni, mo máa ń gba ímelì àwúlò lọ́pọ̀lọpọ̀ torí kódà ímeelì inú inbox mi gan-an fẹ́ẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àìmọye tí mi ò lè kì í ní wọn clear gan-an mọ́. So nítorí mó máa ń sign up lórí àwọn different different platforms.

Ṣé oúnjẹ tí ó fẹ́ràn láti ibẹ̀re de òpin? Oúnjẹ tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ọun ni, ẹ̀wà. Ẹ̀wà sì ṣe ó sì le rọrùn gan láti sè, só kí n má ṣe gbómi kaná, màkáńdà sínú rẹ̀ ni màá dẹ̀ fi àta, epo tó atí iyọ.

Tí, etí kun, etí òkun, mo fẹ́ràn láti lọ síbẹ̀ torí mó ti má ń wo, ṣùgbọ́n mi ò tí ì lọ síbẹ̀, ṣùgbọ́n mo máa fẹ́ràn láti lọ sí etí òkun láti lo wọ bí o ṣeri, bó ṣe lẹ yami lẹ́nu to.

Lọ sí iṣẹ́ ogun òde, ìṣẹ́gun ọdẹ, ìgbà tí mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ, ìṣẹ́gun ọdẹ, ó ti pẹ́, kó ti ẹ̀ sí ọmọ ọdẹ kan gan, dé bi tí màá lọ sí ìṣẹ́gun ọdẹ kan, so eléyìí ó ṣẹlẹ̀ bí ti tele.

Àwọn ìkànnì ìbára ẹni sọ̀rọ̀ ṣe ri, àwọn ìkànnì ìbára ẹni sọ̀rọ̀ àwọn communication channels oó dára púpọ̀. Lóòtọ́ náà bó ti jẹ́ pé orí ayélujára ni a tin barawa sọ̀rọ̀ kò da tó tó torí ayẹyẹ Yorùbá ẹ sọ̀rọ̀ wa lórí ayélujára nìkan.

Ohun èlò tí ó wà lọ́wọ́ rẹ lójoojúmọ́, ohun èlò tó wà lọ́wọ́ mi lójoojúmọ́ kan ni àwọn-- ohun èlò tí ó wà lọ́wọ́ mí lójoojúmó òun ni bíi ká sọ pé ẹ̀rọ.

Àwọn ẹ̀rọ díẹ̀ láti bẹ̀rẹ̀. Lélò ni ó. Bí ò ṣe ń wá mù, bí o ṣe ń ṣe, sọ fún wà bí ò ṣe ń tọ́jú nọ́mbà kàn. Ìgbà mi mò lè kọ̀ sílẹ̀ tó bá dé nọ́mbà yẹn wá tó tán tí n tọ́ gàn ni. Mò lè kọ̀

Sọ ìtàn tí mo ti máa ń sọ fún ọmọdé ìsìná ìjàpá. Asin, ìjàpá, asin àti ọkẹrẹ. Eh, ìjà ni Ìjàpá lọ la o. Asin wa bu ìjàpá nimu je. Eh, Ìjàpá wá ké ó ní pé "Ẹ̀gba hun lọ wá Asín".

Mo ní ọgbà nígbà kan. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí miì ní ọgbà mọ́ o, ọgbà yìí tí bàjẹ́, nítorí pé mi ò lè ráyè láti mójú to. Àyíká, mo ti kúrò níbi tí mo le ní ọgbà sí, ṣùgbọ́n tí n bá sì padà mo lè ní ọgbà.

Ka ọ̀rin ìbílẹ̀ ti a un gbọ́ níbí. Òrò ìbílẹ̀? Àá oríṣiríṣi òrò ìbílẹ̀ ló wà. Ò pọọr gààn, kò lò ń kà, so àrà àwọn òrò ìbìlẹ òùn nì dààdàà kù àdà tì wọn màà ń kọ, ìjàlà òdẹ nàà wàà, òrò ìbìlẹ nì.

Tí n bá fẹ́ tọrọ àforíjì, máa bẹ ẹni yan pé kí ó má bínú, tó bá jẹ́ pè èmí ni mo ṣe nǹkan tí ó dá, láti jẹ́ wípé kí ẹniyàn kó lè dáríjì mí. So báyìí ni mo ṣe máa n tọrọ àforíjì ti tọrọ àforí ji n náà.

Igi tí ojú ọjọ́ fi tutù, tí ojú ọjọ́ bá tutù, ó jẹ́ ǹkan tó dára náà ni. Èéh, tí ojú ọjọ́ bá ti tutù, ibi tí ojú ọjọ́ ti tutù wá láti Atlantic wá dín láti Antarctica, ibẹ̀ ni tútù ti ń wá, ibẹ̀ ló tu n fẹ́ wá torí āsìkò.

Láti kọjá omi nínú ọkọ̀ ojú omi, mi ò gbe l'adugbo ti o jẹ̀ àdúgbò olómi ti o jẹ pé mo nílò láti gbé ọkọ̀ ojú omi láti kọjá. Mi ò gbe niru ibibẹ rí, mio dẹ́ gbe bẹ́. Torí mi ò fẹ́ràn láti máa kọjá lórí omi, ó máa ń dẹru bami gan-an ni ìrìnsẹ́.

O wà ènìyàn bẹ̀ ni, o máa ń béèrè irú àwọn ènìyàn. Ṣùgbọ́n ní àìpẹ́, mo ti ń ro ẹrọ atọ́ni sọ́nà didi láti wá ọ̀nà ní lọ́pọ̀lọpọ̀ ìgbà. Òhun náà n dẹ̀ ń ṣe iṣẹ́ dáadáa, ó tì máa ń fún mi ní àwọn ọnà, so mi o kí ń ní lò láti bèrè nígbà mi.

Máa di ohun tí o fẹ́ràn ṣíṣe. Iṣẹ́ tí mo fẹ́ràn láti máa ṣe ni láti máa sọ̀rọ̀ ọrọ sísọ. Ní àsìkò tí kò bá jẹ́ pé kò rẹ mí ti o jẹ pé orí mi, orí, orí mi tutù dáadáa, màá fẹ́ràn láti sọ̀rọ̀ gan.

Omi ti mo fẹ́ràn ju? Omi mo fẹ́ràn láti máa mójú torí ọ̀pọ̀ ti kìí ṣe omi tó yàtọ̀ sí omi ló ní àwọn èròjà kan ni tí jẹ́ pé ó yàtọ̀ sí àwọn èròjà tí a mọ̀.

Ibo ni o si nígbà tí o bá fẹ́ wá ń kán? Mo máa lọ sí ibi tí mo ti lọ tẹ́lẹ̀, mo máa ń lọ yẹ̀ ẹ́ wò bóyá nǹkan tí mo n wà wà níbẹ̀ láti wò bóyá mo le rí i. So mo lè lọ yẹ̀wò bí ẹ́ẹ̀ẹ̀ méjì àbí ẹ́ẹ̀ẹ̀ mẹ́ta tí mi o bá ti rí i, ó ti sọnù níyẹn o.

Lówó nígbà tí ọkàn ọrẹ mi kò bá balẹ̀,--- tí ọkàn mi ò bá balẹ̀, mo máa ń gbà àdúrà ni o, àdúrà bi ò lè ṣe. Torí ẹ́ la fi ni pé "sa àdúrà ké o", "na ẹ́ na sa àdúrà ké o", ìyẹn túmọ̀ sí pé èèyàn gbọdọ̀ máa gba àdúrà láì sími àti láì sáré, ó máa ń mú kí ọkàn balẹ̀, gidi gán ni.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀, ìyara ọkọ̀. Mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ mi kí wa ọkọ̀ jù iye minute tí o bá ti wà ní ojupopona torí mo jẹ ọmọ Naijiria rere. Mo máa ń tẹ̀lé òfin dáadáa gidi gán ní torí mi o fẹ́ rú òfin, èmí kì í ṣe arúfin.

Tí o ba lè jẹ́ ẹlòmíràn fún ọjọ́ kan, ta ni o máa jẹ́? Tín ba lè jẹ́ ẹlòmíràn fún ọjọ́ kan, o le díẹ̀, o le díẹ̀ láti sọ pé ẹni báyìí ni mo fẹ́ jẹ́, ṣùgbọ́n ta ni yóò wù mí láti mọ̀, èsì kí ẹ̀yin jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó túmọ̀ sí.

Bí n bá lè pàdé ẹni tí kò ṣì mọ̀, ta ni o máa jẹ́? Tí n bá lè pàdé ẹni tí ò ṣì mọ̀, aah máa fẹ́ láti pàdé professor tí í o kú ní àìpé láti, eh, bèrè ní báwo ni orun, báwo lo ṣe rí.

Sọ fún wa bi ose gbo orin Yorùbá lórí fóònù. Mo máa ń gbá sí orí fóònù mi, mo máa download ọ̀pọ̀lọpọ̀ rẹ lórí internet. Bí mo bá ti download ẹ, màá gbọ́ lórí ẹ̀rọ fóònù mi ní àsìkò ká tí kò tí mo bá fẹ́ gbọ̀. Mo lè tún gbọ́ sórí Spotify.

Báwo ni aládùúgbò rere ṣe rí? Tí a bá sọ̀rọ̀ nípa aládùúgbò rere, ó jẹ́ ẹni tí ó máa o maa wà ń bẹ̀ fúnyan ní àsìkò tí èèyàn bá nílò rẹ̀, ó máa jẹ́ ẹni tí ó jẹ́ pé tí èèyàn ò bá sí nilé, ó lè bo èèyàn bóyá láti bá yan ṣe òwo kan àbí ìmí.

Sọ fún wa àwọn ohun tí ó yí padà lẹ́yìn tí ẹ̀rọ ayélujára dé ohun tí ó yí padà pọ̀ gan, ba ṣe ń ta ọjà, ba ṣe ń ra ọjà. À há ohun tí ó bá yí padà jù ní bí a ṣe ń bára wa sọ̀rọ̀, ó yí padà gan, ìbára ẹni sọ̀rọ̀ tó jẹ́ pé ojúkòjú, odi ò rí ẹ̀rọ ayélujára.

Ṣé o máa ń kọ, kọ ìròyìn ní ibi iṣẹ́? Mo máa ń kọ, kọ ìròyìn ní ibi iṣẹ́ torí kín le ba ràntì, tí n bá ti kọ sílẹ̀, o máa fún mi láǹfàni láti i rántí rẹ ní àsìkò tí mo bá fẹ́ lo ohun tí mo kọ sílẹ̀ yìí.

Kọ́ wà nípa àlọ́ àpamọ̀, àlọ́ àpamọ̀ ó pọ̀ lóríṣiríṣi. Àlọ́ àpamọ̀ ni àlọ́ tí a máa ń pa tí ẹni tí a ń pa àlọ́ yìí fún gbọdọ̀ parí ẹ̀. Àlọ́ àpagbè dàbí ìtàn tí ó ní orun nínú, ṣùgbọ́n àlọ́ àpamọ̀ ni bí i kíló n bọ́ba mutí, eṣinṣin.

Sọ fún wa nípa àbúlé tàbí àdúgbò tí ò ń tí ó wà ní tòsí. Niì hun kò sí abúlé ní tòsí ibi tí mo wà. Àmọ́ àwọn àdúgbò kan yìí wà ká kí í rí. À, àdúgbò óó, ṣé yìí, ṣé ìṣirò wọn náà ni eléyìí? Àwọn àdúgbò oríṣiríṣi ló yí wá ká mií tí ẹ mọ̀ wọn gan miì mo orúkọ́ wọn. So.